Ẹ nípa ọ̀wọ̀ tí mo lò, ọ̀wọ́, ọ̀wọ́ ọ̀tún ni mò ń lò. Mi kì í lọ owò ṣì torí láti lẹ̀ láti kékeré mi, ọ̀wọ́ ọ̀tún ni mo máa ń lò. Mi dẹ́ kí ń lo ọwòṣì. Ọ̀wọ́ ọ̀tún ni mo dẹ máa fi ń jẹun. Mi kì í lọ wòṣì rárá torí wọ́n ṣe kọ́ wa ní ìdílé wa nìyẹn.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa wo àwòrán, àwòrán ìràwọ̀ ní alẹ́ torí àròwán ìràwọ̀ ó máa ń dá mi lọ́rùn tí mo bá dàjókòó tí mo wò, tí mo wò réré sójú ọ̀run. Àwò, àwòrán ìràwọ̀ máa ń wọ̀ mí lójú. Mo dẹ̀ nífẹ̀ẹ́ àwòrán ìràwọ̀ gidigidi gan torí pé ó bá mi lára mu.

Bẹ́ẹ̀ni mo máa bínú gidi gan nígbà mí tí àwọn tó bá wà nu àwọn tó bá wà nu ara ọkọ̀ tí wọ́n, tí wọ́n bá ṣe ǹkan tó bá bí mi nínú àbí ẹni tí ó ń gba owó ọkọ̀ tí ò bá ṣe dáadáa pẹ̀lú òhun líle ó máa bí mi nínú gidi gan.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo àwọn ẹ̀rọ ìlera àwọn tó bá dàbí oògùn tí a máa ń lo kára fi ya. Mo máa ń lo dáadáa lọ́pọ̀ ìgbà tí ara mi ò bá yá àbí tí mo bá ń ṣe àárẹ̀, mo máa ń lò lọ́pọ̀lọpọ̀. Ó dẹ̀ máa ń mú kára mi yá gágá ju ti tẹ́lẹ̀ lọ.

Rárá, mi ò kí ń fi tùràrí. Àwọn tí mo mọ̀ tí wọ́n máa ń fi tùràrí ni àwọn tó àwọn ẹlẹ́sìn àṣẹ̀mbáyé tí wọ́n wá láti abúlé mi. Àwọn ni mo mọ̀ tó máa ń fi tùràrí. Ó dẹ̀ ní ìdí tí wọ́n máa ń fi tùràrí fún àbò, fún ìpamọ́ àti ǹkan oríṣiríṣi.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà ayélujára tí ayé òde òní, ó máa ń ràn mí lọ́wọ́ nípa bí mo ṣe ń, bí mo ṣe ń ṣe iṣẹ́ òjọ́ mi lóòrèkóòrè, ó de máa ń dáàbòbò mi nígbà, nígbàkígbà, ó máa ń ràn mí lọ́wọ́ ní bí mo ṣe ń wọ ayélujára.

Mi ò lè sọ pé mo fẹ́ràn lílọ sí ilé ìṣẹ̀mbáyé torí ẹ̀sìn Krìstẹ́nì ni èmi yàn láàyò. Mi i dẹ́lẹ̀ fi taratara faramọ́, ilé ìṣẹ̀mbáyé. So mo máa ń, mo máa ń faramọ́ esìn Krìstẹ́nì tí mo ti ń ṣe látilẹ̀

Bẹ́ẹ̀ni mo máa ń ṣeré ìdárayá dáradára lọ́pọ̀ ìgbà ní ọjọ́ àlàmísì àti ọjọ́rú. Nígbà yẹn ni mo máa ń sábà ṣe eré ìdárayá, eré ìdárayá dára lọ́pọ̀lọ́pọ̀ torí ó máà ń, ó máa ń ràn mí lọ́wọ́ láti lè, láti lè mú ara mi pé ye keyeke.

Ìrọ̀rí tí mo máa ń lò ó pé méjì torí èmi nìkan kọ́ ni mo máa ń sùn lórí ibùsùn tí mo ń lò. Mo máa ń lo ìrọ̀rí méjì, ẹyọ̀ kan fún èmi, ẹyọ̀ kan fún ìyàwó mi tí a jọ máa ń sun orí ìbùsùn. Ìrọ̀rí méjì ni mo máa ń lò.

Lọ́pọ̀ gbá ọ̀nà pọ̀ lóríṣiríṣi tí a máa fi ń tọrọ àforíjì. Bií irú emi nísìn tí mo ń ṣe ẹ̀sìn Krìstẹ́ẹ́nì, a máa ń tọrọ fa ẹ àforíjì nípa dín kúnkún lẹ̀ ká sì tọrọ ìdáríjì lori lọ́wọ́ Ọlọ́run, eledumàrè kó dariṣi ko ri daríjì ẹ̀ṣẹ̀ wa jíwá.

Kíni mo máa ń jẹ ní ọ̀sán? Nkan tí mo máa ń jẹ ní ọ̀sán ó pé oríṣiríṣi. Ni ìgbà mìíràn, mo lè jẹ ọbẹ̀ amàlà pẹ̀lú ẹran màálù. Ìyẹn náà máa ń da fún mi torí ó máa ń dùn lọ́pọ̀lọpọ̀. Ìgbà tí mo bá jẹ ẹ́, ó de máa ń ṣara lóore. Ó dè wúlò fún mi gan-an.

Bẹ́ẹ̀ni mo mọ bose tu àwọn nǹkan ṣe. Irú àwọn nǹkan tí mo lè tún ṣe ni ẹ̀rọ amúnáwá transformer, mo lè tún ẹ̀rọ ayókẹ́lẹ́ naa ṣe, mo lè ṣe ẹ̀rọ plumber náà. Oríṣiríṣi àwọn nǹkan ni mo lè tún ṣe tó wà láyíká mi. Mo lè tún, mo lè tún ẹ̀rọ alọ́ọ̀gì náà ṣe. Oríṣiríṣi nǹkan mo lè tún ṣe.

Mi ò kí ń sábà béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn, ṣùgbọ́n nígbà míràn tí kò bá yé mi dáadáa, mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn oríṣìíríṣìí èèyàn to je pé wọ́n máa júwe ọ̀nà fún mi tí kò bá yé mi dáradára. Fún, fún àpẹẹrẹ, tí mo bá lọ ìgboro tí ọ̀nà náà lọ lójú mi, mo máa rìnsókè, màá dẹ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn kan júwe fún mi.

À, mo nífẹ̀ẹ́ àlọ́ apanilérìn. Àlọ́ apanilérìn dùn mọ̀ mi gan, torí ó máa ń pa mí lẹ́rìn tí mo bá ti gbọ́ ààlọ́ apanilérìn. Irú àwọn itan báyìí ni mo máa ń fẹ́ láti máa gbọ́ ní gbogbo ìgbà torí ó máa ń mú inu mí dùn. Tí mo bá dẹ́ ti gbọ́ àlọ́ apanilérìn, inú mí máa ń dùn ní gbogbo ìgbà ni.

Iye ìgbà tí mo má ń fọ ọwọ́ lójoojúmọ́ o, ó ṣe síra wọn. Nígbà mìíràn, mo máa ń fọwọ́ mi lẹ́yìn ìgbà tí mo bá ṣiṣẹ́, lẹ́yìn ìgbà tí mo bá jẹun, àbí lẹ́yìn ìgbà tí mo bá gbé nǹkan tó mi dọ̀tí tí kò mọ́ rárá, mo máa ń fọ́wo mi dédé torí ìmọ́tótó òun lórun, òun ni àrùn gbogbo, ológun àrùn gbogbo. So, mo máa ń fọwọ́ mi ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga ní ilé ìwé tí mo lọ. A máa ń ṣe yoga ní ọjọ́ Àlàmísì lẹ́yìn ìgbà tí a bá ní, ẹ́, ìsinmi ránpẹ́. A máa ń ṣe yoga láti fún ara wa ní ìsimi, láti, láti pa ọkàn wa mọ́. A máa ń ṣe yoga fún eré ìdárayá.

Oríṣiríṣi nǹkan ni ó máa ń mú mi rẹ́rìn. Tí inú bá dùn, mo máa ń rẹ́rìn. Tí n bá rí ǹkan ayọ̀, mo máa ń rẹ́rìn. Tí n bá rí nǹkan tó, tó pa mí lẹ́rìn, ẹ̀rín máa ń gbé mí náà. Ǹkan oríṣiríṣi ló máa ń gbé mi rẹ́rìn. Inú mí dè máa ń dùn tí mo bá rẹ́rìn.

Ìgbádùn tèmi ni kí n wà láàláàfíà, kí n wà ní, kí n lókun, kí n ṣerére láyé, kí n kàwé gíga, kí n sì parí ẹ̀kọ́ mi. Ó ní ìgbádùn mi, ó ní ìdùnnú àwọn òbí mi pẹ̀lú. Ìgbádùn mi ni ká gbáyé ká ṣe rere, ìgbádùn mi ni ká gbáyé ká fi ipá sílẹ̀, ká sì fi ohun rere náà fún àwọn ọmọ tó ń bọ̀

Bàtà tí mo máa ń wọ̀ ni bàtà òyìnbó ìbílẹ̀ tí a ṣe lọ́jọ́ fún àwọn èèyàn pàtàkì. Bàtà yìí máa ń gbé mi nínú, ó dẹ̀ máa ń, ó dẹ̀ máa ń mú nú mi dùn tí mo bá wọ̀ ọ́ ní gbogbo ìgbà torí àwọn ènìyàn máa ń wò ó ní ẹsẹ̀ mi, wọ́n dẹ̀ fẹ́ràn bí ó ṣe rí lára mi. Bàtà náà ó múnú mí dùn.

Mo máa ń rí pé àwọn tó bá mi ra ọjà, o máa ń lẹ́yìn ìgbà tí mo bá tajà fún wọn, tí wọ́n bá tún wá lọ́jọ́ mìíràn, wọ́n máa ń dúpẹ́, wọ́n dẹ̀ tún máa ń ra ọjà mi si. Nítorí náà, wọ́n máa ń fi èrò okan han, ní bí ọjà mi ṣe dára, wọ́n tún máa ń mú ẹlòmíì wá láti wá ra lọ́wọ́ mi sì. Torí náà, wọ́n máa ń dúpẹ́ lọ́wọ́ mi dáadáa wipé ọjà mi dára.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré orí pápá tí wọ́n ń pè ní bọ́ọ̀lù gbígbá. Bọ́ọ̀lù gbígbá jẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù tí ó sì wù mí láti kékeré. Láti ìgbà tí mo ti máa ń wò lórí ẹ̀rọ móhùnmáwòrán ni mo ti fẹ́ràn eré ìdárayá yìí. Mo nífẹ̀ẹ́ eré ìdárayá yìí tó jẹ, tó jẹ, tó bẹ́ẹ̀ jẹ́ pé ó máa ń wù mí kí àwọn ọmọ tí mo bí náà kópa nínú eré ìdárayá bọ́ọ̀lù gbígbá, ki won sì gba bọ́ọ̀lù fún orílẹ̀ èdè mi Nàìjíríà.

Oṣù tí mo fẹ́ràn jù ni oṣu kan nínú àwọn oṣù mẹ́ta bàbàbà. Oṣù tó parí nínú ọdún ni mo fẹ́ràn jù. Ni ìdí tí mo fi fẹ́ràn oṣù náà ni pé a máa ń ṣe àyájọ́ Jésù Olùgbàlà, a máa ń ṣe, ìpapọ̀ ẹbí àti ará, gbogbo ará máa kó jọ, wọn máa kó jọ pọ̀ láti rí ara wọn tó tẹ́, tó dẹ́ tó bẹ́ẹ̀ jẹ́ pé a ti ríra wa ti pẹ́. Oṣù tó parí nínú ọdún ni mo fẹ́ràn jù lọ. Inú mi máa ń dùn, àyo mí de máa ń kún.

Oríṣìríṣi nǹkan ni mo máa ń gbọ́ tí mo bá wọnú oko lọ bí ẹyẹ, ẹyẹ lékelèke, ẹyẹ àṣá àti, àti kòkòrò be balúbalú. Oríṣìíríṣìí ẹranko ìgbẹ́ ni mo máa ń rí nínú oko tí mo bá ń lọ ní ìdájí.

Mi ò fẹ́ràn láti máa lọ sí etí òkun, ó dẹ̀ ní àwọn ìdí tí mi lè fi dé ibi etí òkun. Torí, nítorí náà, ó máa ń bá mi lẹ́rùn tí mo bá ti sún mo òkun jù, mi kì í fẹ́ wà ní ipò láti lọ sí ibi etí òkun rárá, torí wọ́n ti kí mi ní nílọ̀ ní ìdílé wa. A ò kí, àwa kì í sún mọ́ etí òkun, bẹ́ẹ̀ laṣi kì í dé ẹgbẹ́ ìgbérì ibẹ̀

Lọ́pọ̀ ìgbà ìrìnàjò mi a máa gba wákàtí mẹ́ta sí mẹ́rin kí n tó dé ibi iṣẹ́ ní òwúrọ̀. Ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni iye ìgbà, iye bí ọ̀nà ibi iṣẹ́ mi ṣe jìn sí ilé. Lọ́pọ̀ ìgbà òrun ló máa ń fà á.

Gẹ́gẹ́ bí èmi bí mo ṣe, bí mo ṣe jẹ́ a- èèyàn, iyẹ ìgbà méjì ni mo máa ń fọ eyín mi. Ìgbà tí mo bá jí láàárọ̀ àti ìgbà tí mo bá ti fẹ́ lọ sùn lálẹ́. Iye ìgbà tí mo máa ń fọ ẹnu mi nìyẹn àbí eyín mi ó dẹ̀ máa ń jẹ́ kí n nímọ̀tótó eyín mi dáradára.

Ìgbà tí màá ra ẹ̀rọ ayárabíàṣá tuntun, ó máa jẹ́ lẹ́yìn oṣùpa mẹ́ta sí ìsin yìí, oṣù mẹ́ta sí ìsin yìí àbí mẹ́rin. Nígbà náà ni èmi yóò ra ẹ̀rọ ayárabíàṣá láti máa fi pe àwọn, láti máa fi pe àwọn olólùfẹ́ mi àti ẹbí àti ará.

Bẹ́ẹ̀ni mo máa ń fi ipara sára ní àsìkò ọyẹ́, ìgbà ẹ̀rùn àti ìgbà òjò. Mo máa ń fi ipara sí ara mi nítorí ó máa ń ṣe àǹfààní láti jẹ́ kí àwọ̀ mi máa dán, kó sì máa wu àwọn ọ̀rẹ́ mi àti ojúlùmọ̀

Batiri fóònù mi máa ń dúró lọ́pọ̀ ìgbà. Nígbà tí mo bá báa ti bọ iná láti gba okùn agbára ináà sí ara, ó dẹ̀ máa tó mi lò fún wákàtí méjìlá tàbí jù bẹ́ẹ̀ lọ ní ojúmọ́.

Èmi ò fẹ́ràn láti máa roúnjẹ ní òpópónà, èmi nífẹ̀ẹ́ sí kí n lọ ibi ilè igbàfẹ́ láti ra oúnjẹ fún, fún èmi tàbí olólùfẹ́ mi àbí àwọn mọ̀lẹ́bí mi láti lè tẹ́ wọn lọ́rùn ju kí n wá lọ ra oúnjẹ níbi ẹ̀bá òpópónà tí kò bá mi lára mú lọ títí.

Bẹ́ẹ̀ni mo máa ń sáré, mo mọ eré sá dáradára. Mo lè sáré tí ó dẹ̀ ma tẹ́ mi lọ́rùn. Mo mọ eré sá dáradára. Ọlọ́run ni ó jogun eré sisá fún mi. Ẹ̀rù máa ń ba àwọn èèyàn tí mo bá ń sáré torí, nítorí náà mo ní agbára àti okun láti lè sáré dáradára.

Bẹ́ẹ̀ni mo máa ń mu àwọn ohun mímu protein nítorí ó ṣara lóore, ó dẹ̀ máa ń mú mi bọ̀ sípò. Oríṣiríṣi ohun mímu protein mo ti mu sẹ́yìn, gbogbo wọn ni wọ́n dẹ̀ ní iṣẹ́ àbí iṣẹ́ tó jọra wọn tí wọ́n ń ṣe nínú àgọ ara. Ẹ̀mí máa ń rọ àwọn èyàn láti máa mu protein.